Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́. A ń gun kẹ̀kẹ́ láti rin, a ń gun kẹ̀kẹ́ láti ṣeré àti láti ṣiṣẹ́ ara. Nígbà tí a bá fẹ́ gun kẹ̀kẹ́, a gbọdọ̀ ṣètò ìjòkó rẹ̀ dáadáa àsi gbọdọ̀ pa ìwọ̀ntún àti òrù ṣìn wọn. A máa bẹ̀rẹ̀ sí ní tẹ pẹ́dalì díẹ̀díẹ̀. A máa, a dẹ̀ máa ma dárí kẹ̀kẹ́ lọ́nà tó tó.

Bẹ́ẹ̀ni, ní ẹ̀ẹ̀kokan, mo máa ń kọ ǹkan sí orí Íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ọ̀nà láti sọ ẹ̀rọ inú rẹ̀ jáde àti láti bá ayé sọ̀rọ̀. Ní gbogbo ìgbà ohun tí mo máa ń kọ ó lè jẹ́ ìtàn, ó lè jẹ́ ìmọ̀ tuntun tàbí ìrírí ara tó lè ran ẹlòmíràn lọ́wọ́. Nípasẹ̀ Íńtánẹ́ẹ̀tì, ọ̀rọ̀ rẹ ó lè dàbíi ó lè jiná ó dẹ̀ sí lè mú ara àwọn èèyàn dùn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wa ni òru, òru máa ń dájú, kò sì ní ariwo púpọ̀ bí ọ̀sán. Ni àsìkò yẹn èniyàn lè ro jínlẹ̀, èniyàn lè sinmi tàbí ó lè, ó lè ṣe tí tí èèyàn fẹ́. Bóyá èèyàn fẹ́ wo àwọn fídíò àwòrán àbí èèyàn fẹ́ ṣe nǹkan ní eyi tí ó, tí ó, tí ó need ariwo.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ o dára. Wọ́n máa ń bá wa sọ̀rọ̀ lọ́fẹ̀, wọ́n sì ń ṣiṣẹ́ púpọ̀ pẹ̀lú wa. Wọ́n dẹ́ ń fi ìbọwọ́ fún ara wọn, ara wa. Olórí iṣẹ́ náà máa ń fún ìtọ́sọ́nà àti ìtìlẹ́yìn nígbà tí àwọn náà ń ṣiṣẹ́. Wọ́n máa ń ṣiṣẹ́ ìfarapa mọ́ran àti ìbá wọn.

Rárá o, mi ò kí ń bínú tí mo bá wà ní inu ọkọ̀, nítorí pé àwọn ọkọ̀ tí mo máa ń wọ̀, mo máa ń mọ̀ wọ́n kí n tó wọ ọkọ̀ náà.

Òkay, so báwo ni mo ṣe máa ń parọ́ ọkọ rẹ? Mo máa ń wá nǹkan tí mo bá níí fèrè kí n jẹ, àbí kí n wá oúnjẹ tó n muni láradá kí n jẹ ìyẹn náà.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí wọ́n ṣe ń tún àwọn nǹkan ṣe. Síbẹ̀ àwọn nǹkan tí mo lè tún ṣe, wọ́n, wọ́n pò bá yẹn. Àwọn nǹkan tí mo lè tún ṣe, wọ́n jẹ́ bí àwọn nǹkan kéékèèké.

Bẹ́ẹ̀ni ojú mi dára, mi ò ní mi ò f' igo sójú so ojú mi dára dáadáa. Ojú mi jẹ́ ojú tó máa ń sáré rìn kan dáadáa.

Rárá o, orí ò kí ń fọ́ mi bẹ́ẹ̀. Ó dá wi pé bóyá ẹ̀kọ̀kan ní òṣù àbí ní ẹni òṣù ló máa ń fọ́ mi bọ̀. Nígbà mi ò kí ń fọ́ mi rárá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Àwọn àlọ́ apanilẹ́rìn, wọ́n pọ̀n dáadáa lórí íńtánẹ́ẹ̀tì. So nígbà mí mo máa ń wò wọ́n àbí kí n máa gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì.

Eré ìdárayá tí mo fẹ́ ní ọ̀jọ̀ mi ò fi bẹ́ẹ̀ wá ní eré ìdárayá tí mo fẹ́ràn jù báyìí, àfi bóyá àwọn eré ìdárayá àwọn tí ọdún ládé Adekola tí mo máa ń wọ̀ nígbà mí.

Rárá o, mi ò fẹ́ràn jíjó. Nígbà kan ni mo fẹ́ràn jíjó, but bí mo ṣe ń dàgbà síi. Mi ò fi bẹ́ẹ̀ ni àkókò láti jó báyẹn. So mi ò really fẹ́ràn jó mọ bí ti tẹ́lẹ̀.

Okay, ẹ ń béèrè irú òkúta wo ni mo ní è, mi ò wà ní kọ̀mpútà báyìí nítorí pé èyí tí mo lò gbẹ̀yin ò bàjẹ́. So mi ò tíì ra kọ̀mpútà mìí.

Òkè ẹ̀ ń bere, nígbàwo ni ọjà tuntun máa jáde? Mi ò mọ ìgbà tí ọjà tuntun máa jáde, but ṣùgbọ́n nígbà mí, ọjà tuntun máa ń jáde ní ọjọ́ ìsinmi.

Rárá o, WiFi mi ò yára tó. Ó kò fi bẹ́ẹ̀ lọ dáadáa bẹ́yẹn náà. Nítorí pé WiFi ti ilé ẹ̀kọ́ gíga tí mo wà ni.

Rárá o, mi ò kí ń fi tura rí. Ní ibi tí mo wà, turarí jẹ́ ǹkan tí, tí ó dàbí èèwọ̀, so a kìí fin tura rí níbi tí mo wà. Sugbọ̀n àwọn ẹlòmíì máa ń ṣe, but, mi ò kí ń ṣe.

Àkókò mélòó ni mo máa ń ṣẹ́ti aago ìjí mi sí? Aago márùn-ún àárọ̀ ni mo máa ń jí. So mo máa ń ṣẹ́ti agogo kó dún ní aago márùn-ún àárọ̀, so mo lè jí kí n ṣe gbogbo nǹkan tí ó yẹ kí n ṣe fún ọjọ́ yẹn náà.

Mo máa ń jẹ búrẹ́dì àbí kí n wá ìrẹsì láti jẹ ní òwúrọ̀, ṣùgbọ́n nígbà mí mi ò kì í jẹun rárá.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílè. Nítorí pé orí, orílẹ̀ èdè tí mo wà, a gbọdọ̀ ní nọ́mbà. So, bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílè.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ púpọ̀. Mo máa ń mun-mi gan-an. Só ti n bá ra omi láti mu. Mo máa ń ra omi tó pọ̀, so mo máa ń mu omi gan-an.

Rárá o, mi ò kí ń pe àwọn oníbàárà tuntun, nítorí pé mi ò, mi ò máa ń ra ǹkan lọ́wọ́ wọn. Mi ò ra ǹkan lọ́wọ́ àwọn oníbàárà tuntun báyẹn nítorí pé mo wà ní ilé ẹ̀kọ́ gíga.

Nígbà wo ni mo sukún gbẹ̀yìn? Ó máa ti pẹ́ tí mo ti sukún gbẹ̀yìn. Ó máa tó bíi oṣù ni won mẹ́rìndínlógún tí mo ti sukún gbẹ̀yìn. Gẹ́gẹ́ bí ọkùnrin mi ò kí n sukún bá yẹn so kò fi bẹ́ẹ̀ ṣe dáadáa bí ọkùnrin kó máa máa sukún.

Ìgbà mélòó ni mo máa ń fọ eyín lọ́jójúmọ́? Mo máa ń fọ eyín nígbà méjì. Mo máa ń fọ eyín láàárọ̀ kùtùkùtù, mó dẹ̀ má n fọ eyín ní alé kí n tó sùn. Ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà ni mo máa ń fọ eyín lẹ́ẹ̀mejì, nígbà míì mo máa ń fọ eyín lẹ́ẹ̀kan lójúmọ́.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Mo máa ń jí ní ago márùn-ún láàárọ̀ kí n lè bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe fún ọjọ́ yẹn nítorí pé ilé ẹ̀kọ́ gíga ni mo wà.

Rárá o, mi ò ní ọkọ̀ tí mo máa ń fọ̀ torí pé mi ò ní ọkọ̀ kankan. Nítorí ìyẹn mi ò kí ń fọ ọkọ̀ kankan.

Ìgbà mélòó ni mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi? Mo máa ń wo ímeèlì mi ní ìgbà márùn-ún lójúmọ́. Màá ń wo láàárọ̀, màá ń wo lọ́sàn-án, màá ń wo lálẹ́, màá tún ń wo nígbà tí mo ní, mo ní àkókò láti wo gbogbo nǹkan tó wà níbẹ̀. Bí i tó mo máa ń, mo máa ń wo ímeèlì mi dáadáa.

Báwo ni mo ṣe máa ń pín owó náà pẹ̀lú ohun àwọn ọ̀rẹ́ mi? Mi ò fi bẹ́ẹ̀ kí ì ṣi máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Nítorí pé èmi gan-an, mo kọ́ n, mo kọ́ n try láti lo nǹkan tí mo ní. Mi ò fi bẹ́ẹ̀ ní owó báyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀. Mo ní aṣọ òtútù méjì, è kan jẹ́ funfun, è kan jẹ́ dúdú tí mo máa ń wọ̀ tí òtútù bá ti mú. Ṣùgbọ́n ó ti pẹ́ tí òtútù ti mú gbẹ̀yìn, so mi ò kí ń wọ̀ báyẹn. Ìgbà mí mo máa ń wọ àwọn aṣọ òtútù nítorí pé èmi gan-an mi ò kí ń, òtútù ò kí ń mú mi báyẹn.

Kí ni àwọn ohun tí mo fẹ́ràn lórí písà? Mi ò díbẹ̀ kí má jẹ písà báyẹn ná. Ǹkan tí mo kàn mọ̀ tí mo kàn fẹ́ lórí písà ojú ẹran. Ó tán.

Rárá o, mi ò kí ń fi ìpara sára, nítorí pé mo máa ń làágùn gan. Tí n bá fi ìpara sára, ó máa ń jẹ́ kí n làágùn si. Ó dẹ̀, ó dẹ̀ máa ń jẹ́ kí ara mi máa ṣe bákan bákan. So mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa lo ìpara sára.

Mo fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ti ìrọ̀lẹ́ náà, nítorí pé àwọn méjèèjì wọn dára. Kò kí n fi bẹ́ẹ̀ gbóná jù ní àárọ̀ kùtùkùtù ní ìmọ́lẹ̀ tàárọ̀ kùtùkùtù àti ti ìrọ̀lẹ́. So mo máa ń fẹ́ran àwọn méjèèjì yẹn dáadáa.

Kí ni ohun, ohun mímu tí mo fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù jẹ́ coke. Mo fẹ́ràn coke gan. Mo máa ń mu ní oṣooṣù, ẹẹkan àbí ẹ̀méjì lóṣù. Nígbà míì, ẹ̀mẹ́ta ni mo máa ń mu coke.

Kí ni mo máa ń jẹ ní ọ̀sán? Ní ọ̀sán, mo máa ń like láti jẹ òkèlè, àwọn òkèlè bíi àmàlà, sẹ̀mọ́ àti ọbẹ̀ tó máa bá wọn lọ. Mo fẹ́ràn láti máa jẹ òkèlè lọ́sàn án jù torí pé oúnjẹ tó, tó heavy ni, oúnjẹ tó máa ń ní kìní lára gan.

Ṣé mo máa ń rántí àlá mi? Bẹ́ẹ̀ni, nígbà mí mo máa ń rántí, bọ, ṣùgbọ́n kò kì í ṣe ìgbà ojúmọ́ ni mo máa ń rántí gbogbo àwọn àlá mi. Àwọn àlá tí mo máa ń rántí bí i mẹ́rin àbí márùn-ún nínú bí i àwọn, àwọn àlá tó mọ, àlá ogún.

Nígbà wo ni mo kìí pàdé àwọn ọ̀rẹ́ mi, ó ti pẹ́ tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi. Ó ti wọ bí oṣù méjì àbí mẹ́ta báyìí tí mo ti pàdé wọn, nítorí pé ibi tí mò ń gbé ó jìnnà sí ibi tí àwọn wà. So, a a kìí ríra bí a ṣe máa ń ríra bí tẹ́lẹ̀.

Rárá o, mi ò ní ọkọ̀. Mi ò ní ọkọ̀ nítorí pé ọkọ̀ ó jẹ́ ǹkan tó, tó le láti rírà. Owó tí èèyàn dẹ máa fi ra ọkọ̀ ó pọ̀. So mi ò ní ọkọ̀ tí ti temi, bọ mo mọ̀ pé Ọlọ́run wa ṣe ti temi nígbà díẹ̀.

Nígbà wo ni mo máa ń gẹrun mi? Mo máa ń gẹrun mi ní ẹ̀ẹ̀kan lóṣù àbí èmejì ní oṣù kan ni mo máa ń gẹrun. Ṣùgbọ́n nígbà mi mí ò kí ń ní àkókò láti lọ gẹrun, so mo máa ń gẹ̀ tó bá ti di àwọn oṣù méjì méjì sí ara wọn.

Bẹ́ẹ̀ni mo máa ń wo ago ọwọ́. Mo máa ń wo ago ọwọ́ nítorí pé ilé ẹ̀kọ́ gíga ni mo wà. Mo dè máa ń féràn rẹ̀ tí mo bá ń wo time, tí mo bá mọ àkókò táwà.

Ṣe mo máa n fún àwọn òṣìṣẹ́ ni owo àfikún? Nígbà mi mo máa n fún àwọn òṣìṣẹ́ ni owo àfikún, to ba dùn mọ mi ninu. Ṣùgbọ́n mi ò kí ń fún wọn ní owó báyẹn náà torí pé ìlú tí a wà, àwọn èèyàn fẹ́ràn orúkọ. So mi ò kí ń fẹ́ràn láti fún wọn lówó nítorí pé mo máa ń fẹ́ padà wá gba ìmí.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn íméelì mi. Mo máa ń wo ímeélì mi lójúmọ́, mo dẹ̀ máa ń wo bóyá àwọn ímeélì tó bá ń wọlé tó bá wà very important o tí mo bá ní ìdíẹ̀ láti wo íméelì náà ni mo máa ń wò ó. Mo máa ń jókòó kí n lè wo ǹkan tó wà níbẹ̀

Kí ni mo máa ń ṣe kí n tó lọ sùn? Mo máa ń kọ́kọ́ gbàdúrà kín tó lọ sùn tàbí kí n ka bíbélì mi kín tó lọ sùn. Nígbà míran mo máa ń wo handset mi kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní igboro kí n tó sùn àbí kí n wo gbogbo àwọn ètò ìdárayá tó wà lórí fóònù mi.

Rárá o, mi ò sí ìléhún anybody níbi iṣẹ́ rí, nítorí pé èmi kọ́ mo jẹ́ ọ̀gá ilé, ilé iṣẹ́ náà. So nítorí náà mi ò lè lẹ́ẹ́nìkan kankan kúrò níbí iṣẹ́.

Rárá o, mi ò fẹ́ràn irinṣẹ́ ìtà gbangba nítorí gbogbo èèyàn ló máa maa rí nǹkan tí eeyan se, ṣo mi ò fẹ́ràn rẹ̀ rárárárá. Mo máa ń like ki n sise tó wà nínú ilé kàkà kí n sise tó wà ní ìtà gbangba.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sóde, mo ti lọ sóde rí. Àwọn òde tí mo máa ń lọ wọ́n máa ń jẹ́ ṣé ọjọ́ ìsinmi ni mo máa ń lọ sí àwọn òde tó máa ń ṣe. Àwọn òde bí wedding àti àwọn òde bóyá ẹnìkan ṣe party.

Bẹ́ẹ̀ni, mo mọ bó ṣe ń se oúnjẹ. Mo máa ń se ìrẹsì, mo máa ń se ẹ̀wà, mo máa ń se àwọn oúnjẹ tó pọ̀. Ìyá mi ló kọ̀ mí bó ṣe ń se oúnjẹ láti kékeré, só mo ti mọ oúnjẹ sè láti, láti kékeré wá sí àgbàlagbà. Mo máa ń ṣe oúnjẹ lẹ́ẹ̀kọ̀kan lósù, tí mo bá ní àkókò láti se oúnjẹ náà.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ nítorí pé ilé ẹ̀kọ́ gíga ni mo wà. So mo máa ń need láti kọ nǹkan gan kí n kọ nǹkan ti ilé ẹ̀kọ́, kí n kọ àwọn ìwé tó yẹ kí n kọ fún ilé ẹ̀kọ́ gíga tí mo wà.